Àwọn ìkonì ìbánisọ̀rọ̀ tí mò ń lò, gbogbo wọn náà ni mo fẹ́ máa ní issue. Mo sì ń lò torí àti MTN àti Airtel, ni mo ni àti glo. Ṣùgbọ́n MTN yẹn ló dára jù nínú wọn. Ẹleyi tó burú jù nínú wọn, òun ní. GLO àti AIRTEL. Wọn ò dàbí MTN. MTN fúnra rẹ̀ náà máa ń bí èèyàn nínú, torí àwọn náà ò kì í gbìyànjú ngba mi i. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, MTN ló dára jù.

Àpò ẹyin náà ni èmi padà maa n gbé ti n bá fẹ lọ si ìbi iṣẹ́. Àpò ẹyin yẹn ni emi maa n kò àwọn nǹkan ti mo fi ṣiṣẹ si, irin iṣẹ́ mi àti aṣọ ti máa lò láti fí ṣe iṣe, inú àpò ẹyin yẹn ni mo máa ko si, bi mo se máa n ló àpò ẹyin niyen torí àpò ẹyin yẹn lo maa n jẹ kó rọrùn fún ìyàn láti lo si ibi kan àti ibi keeji, ti iyan ba fẹ kó irin iṣẹ́ dání lọ sí ibi iṣẹ́.

Ojú mi dára dára dára nítorí pé ojú náà ni mo fi ń wo phone ó sì jẹ́ kí ń gba àmì tí bá ti wo phone fọ́jọ́ tó gbà tó pẹ́. Awa dàbí pé ojú yẹn fi máa dùn mí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, phone yẹn ni a máa ń lo láti àárọ̀ dalẹ́. Gbogbo nkan to fa ni yen torí nígbà mi mo le dalẹ́ kí ń má ṣe research lórí phone.

Èmi gẹ́gẹ́ bí ẹyan kan, èmi ò ti e láìki òòrùn tùràrí yẹn torí tùràrí ó máa ń rùn bákan bákan. Bi o de ṣe máa ń rùn yẹn ni ó jẹ́ fáà tì mi o ṣe ní ìfẹ́ sí òòrùn kìíní náà. Boti e jẹ́ pé ń gbá mi gan. Ẹ̀ẹ́, ilé tí wọ́n ń pè ní perfume tó fi ṣara gan. Ìgbà mi òòrùn rẹ̀ máa ń dàmi láàmú mi kì í nífẹ̀ẹ́. Mo jẹ́ pé lẹ́ẹ̀kan kan, mo máa ń lò ó.

Tí ọmọ bá ṣe àìsàn, ó dára kí èèyàn tètè gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn, torí tí ẹ́ bá gbé ọmọ lọ sí ilé ìwòsàn, ẹ́ ló dára tí èèyàn fi máa, tí èèyàn fi lè tètè ṣe kí ara rẹ̀ fi lè yà, wọn á le tètè ṣe àyẹ̀wò fún un kó tó di pé àìsàn náà lọ péléke síi. Bo bá jẹ́ pé wọ́n ní àtẹ̀sán, wọ́n á ṣe oríṣiríṣi àyẹ̀wò lára rẹ̀ koto di pé wọn a bẹ̀rẹ̀ sí ní fún lógun.

Tí èèyàn bá se oúnjẹ, tóúnjẹ yẹn pọ̀, tó pọ̀ tọ́ni sí ọ̀, ee èèyàn máa ń jẹ oúnjẹ tó bá kú. Torí oúnjẹ tí ó ti ẹ̀ tó jẹ́ pé èèyàn kan rọra fi ọgbọ́n sì, báa lè rẹ́ ṣé dáwà kú. Oúnjẹ ajẹ́ kù ó yọ̀ lẹ̀ torí pé eleyi tí èèyàn bá fẹ́ ṣe láti ṣe, tó rí ó da kí èèyàn máa se óúnjẹ tó bá fresh. Tí òun ṣe oúnjẹ tí ó ti sẹ́ kú.